Mímú àgbàlá mọ́ ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nítorí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìmọ́tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Àwọn tí ó bá wà ní ilé fún àpẹẹrẹ ìyàwó ilé tàbí àwọn ọmọdé ilé tí wọ́n ti dàgbà, tí wọ́n ti tó júbọ, tí wọ́n ti tó láti bi ọmọ ọdún mẹ́wàá mọ́kànlá sókè ni wọ́n lè irúfẹ́ àwọn ènìyàn báyìí tí ó bá wà nínú ilé. Ojúṣe wọn ni láti ríi wí pé gbogbo àgbàlá ó mọ́ fínnífínní. Mímú àgbàlá mọ́ o je ohun ti o se pàtàkì, nítorí pe ti gbogbo àgbàlá tàbí gbogbo inú ile ti o ba kun fún idoti, o ma rọrùn fún aarun láti gbile ni irúfẹ́ ile be. Kò wa si idi, ko ní ìyè ìgbà tí ènìyàn lè fi, tí a lè sọ wí pé kí a máa tún àgbàlá ṣe. Títún àgbàlá ṣe kò ní ìyègbà. Tó bá jẹ́ àgbàlá ńlá tí ó jẹ́ wí pé àwọn àlejò wọ́n wọlé wọ òde, irúfẹ́ àgbàlá bẹ́ẹ̀, ọwọ́ ò gbọdọ̀ kúrò lára ẹ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ rí, àwọn ọmọdé nínú ilé láti bí ọdún mẹ́wàá mọ́kànlá méjìlá sókè, yálà ọkùnrin ni tàbí obìnrin, wọ́n ní ẹ̀tọ́, ojúṣe wọn sì ni láti tún agbála ṣe. Ṣùgbọ́n ti àwọn ọmọdé o ba si ni ile, ti o ba je pe ìyàwó ile lo wa ni ile, ojú se re ni láti ri wípé o tun àgbàlá se ìmọ́tótó àgbàlá ó sì jẹ́ ohun tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ààrùn kò ní lè gbilẹ̀ ní irú àgbàlá bẹ́ẹ̀. Ti àgbàlá ba mo tonitoni, ko ni si àwọn bi boya àwọn ẹranko, tàbí àwọn okun ile, ejo, láti wo irúfẹ́ àgbàlá be, nítorí ko si ibi ti won le fe sa pamọ́ si, torí gbogbo àwọn to ba je bi jankariwo fún àgbàlá ti won ba n tun se lorekore irú àgbàlá bẹ́ẹ̀ kò ní ní àwọn jànkáriwọ̀ tí àwọn ẹranko tí ó lè pani lára yìí máa fara pamọ́ sí. Nítorí náà na se se pàtàkì fún àwọn ọmọdé ilé tàbí ìyàwó ilé tàbí ẹnikẹ́ni tí ó bá wà ní ilé láti ríi wí pé àgbàlá tí gbogbo ènìyàn ń lò sí, pàápàá ti a n gba àwọn àlejò si, o wa ni imototo, wo n koko, o si wa ni finifini kò sì ní ìyègbà tí a lè sọ wí pé a gbọdọ̀ máa tún àgbàlá ṣe. Ìgbà kígbà tí àgbàlá bá ti dọ̀ọ̀tí, òhun ni kí àwọn tí ojúṣe wọn ni láti ṣe kí wọ́n ríi pé wọ́n ṣe. Ó ṣe pàtàkì kí ààrùn kó má ba gbilẹ̀ ní irú àgbàlá bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Lẹ́tà kíkọ jẹ́ nǹkan tí mo ti kọ́ láti ìgbà tí mo wà ní ilé-ìwé alákọ́bẹ̀rẹ̀ nígbà tí mo wà ní bi ọmọ ọdún méèfà sí méje àti mẹ́jọ. Nígbà náà ni àwọn olùkọ́ wa ti kọ́ wa bí wọ́n ti ń kọ lẹ́tà, boya lẹ́tà sí ọ̀rẹ́ tímọ́tímọ́ tàbí lẹ́tà sí àwọn òbí wa tó wà lọ́nà jíjìn tàbí lẹ́tà sí àwọn ẹ̀gbọ́n bàbá wa tó wà ní òkè ọya tàbí tó wà ní ìlú òkèrè tàbí ìlú òyìnbó. Gbogbo irúfẹ́ àwọn lẹ́tà báyìí, òun ni wọ́n ti kọ́ wa bí a ti ń ko wọn nígbà tí a wà ní ilé-ìwé alákọ́bẹ̀rẹ̀. Nígbà tí a si tún wá jáde ni ilé-ìwé alákọ́bẹ̀rẹ̀ tí a bọ́ sí ilé-ìwé girama, wọ́n tún kọ́ wa bí wọ́n ti ń kọ lẹ́tà. Gbogbo àwọn ìdánwò tí a sì ṣe tí a fi gba ìgbéga sí àwọn ilé-ìwé tó tún ga jù báyen lọ, gbogbo àwọn ìdánwò náà, òun la ni wọ́n ṣe ìdánwò fún wa lórí bí a ti ń kọ lẹ́tà. Láti ìgbà náà ló ti rọrùn fún mi láti máa kọ lẹ́tà fún ara mi tàbí fún ẹlòmíràn. Ẹlòmíràn lè kọ lẹ́tà, ó lè ní kí n bá wọn wò ó, boya àwọn sílébù tí ó lò tàbí àwọn àsopọ̀ ọ̀rọ̀ tó lò nínú èdè tí ó lò tàbí èdè tí ó fi gbé kalẹ̀. Màá bá wọn wò. Ó dẹ̀ lẹ̀ jẹ́ wi pe fúnra mi náà ni màá kọ láti ìbẹ̀rẹ̀. Màá bá wọn kọ lẹ́tà, boya wọn fẹ́ kọ lẹ́tà sí àwọn òbí wọn. Nígbà mìràn máa ń wà àwọn tí ó dàgbà díẹ̀ tí wọn ò lọ ilé-ìwé, wọ́n lè wá bá mi pé kí n bá wọn kọ lẹ́tà, wọ́n fẹ́ fi ránṣẹ́ sí ọmọ wọn tó wà ní ìlú Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ẹlòmíràn.